Akúdédé àsìkò yìí. Íbèrè. Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà láti jẹ́ kó jójú, ń gbé e sé láti jẹ́ kó bójú, wò fún oníbàárà láti rí i kó sì wò kó lè rà á. Fún ìdí eyi, ọ̀hun àkọ́kọ́ ni ká ṣe ìtọ́jú ọjà tafẹta.

Eku deede asikoò yìí, ìbéèrè, báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá Hmm, mo máa ń mú àwọn èrò tuntun wá nígbà tí mo bá jókòó tí mo rò nu, ti mo ròrí pé kí ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà ìtẹ̀síwájú níbi tí a bá dé.

Àku deede àsikò yìí, ìbéèrè, báwo ni o ṣe máa ń gba iyìn? Mo máa ń gba iyìn gẹ́gẹ́ bí ẹni tó bá yìn mi bá ṣe mú wá. Tó bá yìn mi ní t'ọmọlúàbí inú mi ó dún, màá fi tẹrin tóyàyà gbá. Tóbá jẹ́ iyì titi ẹgan ni, b'ò ṣe múwá lẹ́mí náà ò ṣe gbá.

Ni e wò ó yi, ìbéèrè sé ò ń wọ aṣọ àkọ́ayọrí níbi iṣẹ́ rárá nítorí pé kò bá òfin àti ìlànà aṣọ ibi iṣẹ́ mu nítorí náà mi kì í wọ̀

Àkókò yìí, níbèrè, báwo ni ó ṣe máa ń fi lílò àkókò nígbà tí ó bá wà nínú ilà? Mo máa ń sí àkókò mi lò nígbà tí mo bá wà nínú ilà nídí í pé, màá ṣe kí wọ́n má gébi ní kékékè kó lè tó lò.

Ìyá kú orí àgò yìí, ìbéèrè, báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Màá ń pàrọ̀ ọkàn mi nígbà tí mo bá rí nǹkan tó yàtọ̀ sí nǹkan tí mo rò pé ó ṣẹlẹ̀, tí mo sì rí i wí pé, há! Ododo ni. Mo máa ní láti pàrọ̀ okan mi láti fi tẹ̀lé eyi tọ̀ je ooto yẹn.